Wo ìbòrun lọ́pọ̀ ni gbogbo ìgbà torí Mùsùlùmí ni mí, ó sì wà nínú ẹ̀sìn wa pé, obìnrin ò gbọ́dọ̀ wọ ìbòrun mọ́ aṣọ tí ó bọ̀ láti fi bo ẹwà rẹ̀ fún ọkùnrin tí kò bá ní ìtọ́sì.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń lo ẹ̀rọ òòlù mi, mo máa ń lo ẹ̀rọ ọ̀wọ̀ran ọ̀wọ̀n ní ata ríi wípé tí ó bá jẹ́ pé ibi tí ariwo wà Ni mo wà tí mo tí ń bá alábàáṣepọ̀ mi sọ̀rọ̀, mo máa lo ẹ̀rọ irànwọ́ ohùn, but tí kì í bá ṣe ibi tí ariwo wà mi ò kí ń lò ó.

Lọ́pọ̀lọ́pọ̀ ọgbà tí mo, nígbà tí mo bá dúró dé ẹnìkan tí mo máa ń ṣe ni pé mo máa ń ṣe àfojúsọ́nà pé ó fẹ́ dé tí mi ò bá té tẹ̀rì máa mú ẹ̀rọ òlówó mi, màá fi pè kí n mọ ibi tí ó wà, ibi tí ó dé àti kí n lè fi mọ àkókò tí ó dé ọ̀dọ̀ mi.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń wọ aṣọ ìwọ̀sùn kí n tó sùn, torí tí mo bá dé láti ibi kíbí tí mo bá lọ, màá bọ́ aṣọ mi, màá sanra kí n tó sùn. Àmọ́ tí ó bá jẹ́ àkókò tí ó rẹ mi tí mo ti ṣe wàhalá ni, mi kì í rántí wọ aṣọ ìwọ̀sùn.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ní ìṣòro kan tàbí kejì níbí nídìí iṣẹ́ mi, ó kọ́kọ́ wá dì pé kí ló fa ìṣòro náà. Tí mo bá ti wá mọ̀ ohun tí ó ń fa ìṣòro náà, màá tọ àwọn tí ó yẹ kí n bá sọ̀rọ̀ nípa ìṣòro náà, màá tọ́ wọn lọ. Màá sì yanjú gbogbo rẹ̀ lẹsẹ́ e sẹ́.

Ilé oúnjẹ jẹ́ ibi tí mo máa ń lọ, láti gbádùn ara mi nípari ọ̀sẹ̀ọ̀sẹ̀ nítorí wọ́n ní lẹ́yìn iṣẹ́ ìgbádùn. So, nípari ọ̀sẹ̀, mo màá lọ sí ilé oúnjẹ láti lọ te emimilorun.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ni àṣà Yorùbá. Yorùbá ni àṣà wa tí a máa ń ṣe àmọ́ a máa ń fẹ́ mọ̀ nípa oríṣiríṣi àṣà mi láti ní ẹ̀kọ́ bí wọ́n ṣe ń jẹun, bí wọ́n ṣe ń wọṣọ, tí wọ́n ṣe ń gbé ìgbé ayé wọn.

Mo máa ń wọ ìborùn torí Mùsùlùmí ni mí ó sì wà nínú ìṣe ìwọsọ wà pé kí obìnrin kí ó wọ ìborùn tí ó jẹ́ pé ọkùnrin fìlà ní ọkùnrin máa ń wọ, so mo maa wọ ìborùn ní gbogbo ìgbà tí mo bá wà, mo maa wọ ìborùn.

Gbogbo ìgbà tí mo bá ti rí pé bátìrì fóònù mi ti low o, ó ti lọlẹ̀, tó ti wà níbí 5% àbí ìgbà mí 10% ni mo máa ń jẹ́ kí ó gbaná, mo máa ṣáàjì rẹ̀. So kì í ṣe gbogbo ìgbà ni mo máa jẹ́ kí ó gbaná.

Aṣọ ìwọ̀sùn ni mo máa ń wọ̀ ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ lọ sùn àmọ́ ọjọ́ tí mo bá ti ṣe wàhálà níbi ìdí iṣẹ́ mi tó ti pọ̀ tó ti rẹ̀ mí tí mo fi òru wọlé, mi ò kí ń rántí àti wọ aṣọ ìwọ̀sùn, màá kàn bọ́ sórí ibùsùn mi, màá sùn bẹ́ẹ̀ ni.